Ìgbàgbọ́ nínú àwọn àtọwọ́dọ́wọ́, òun náà wà lára àwọn ìgbàgbọ́ tí àwọn, àwọn adarí wa tón mú wa. So bẹ́ẹ̀ni, mo gbàgbọ́ nù ẹ, bọ̀ kí n ṣe pé.

Nǹkan tó máa ń fún mi ní ìtàrí níbi iṣẹ́ mi ni kí ọ̀gá mi máa, kó máa le ṣe ọpẹ́ fún ǹkan kékeré tí mo bá ń ṣe tàbí kí àwọn ará ibi iṣẹ́ mi máa ṣe ǹkan tó yẹ kó ṣe nígbà tó tọ́.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tó dára nígbà tí mo bá jẹun. Mi ò kí ń sọ̀rọ̀ tí mo bá ń jẹun. Mo dẹ̀ máa jókòó dáadáa kí oúnjẹ lè máa lọ sí ibi tí ó ye kó lọ, kí ata má sá pami lórí. Mo dẹ̀ máa n gbà á níyànjú pé kí n ní omi lẹ́gbẹ̀ẹ́ tí mo bá fẹ́ jẹun ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ri. Ni gbogbo ìgbà tí mo ń ba láti ilé ẹ̀kọ́ nígbà tó bá fún wa ní holiday tí mo bá ń padà lọ sí ilé láti lọ gbádùn ara mi, ọkọ̀ ojú irin mo máa ń wọ̀. Mo sì máa ń gbádùn ìrìnàjò mi torí pé kò sí ǹkan tó máa dé wa lọ́wọ́ ta fi máa de bí tá ń lọ.

Nǹkan tí ó gbé sí ojú pápá àlà mi pé kí ma bá ẹ sọ kò yé mi o. Bóyá ni kò yé mi rara rara rara. Bóyá tó bá dìgbà mí, mo lè bá ẹ sọ, mo lè bá ẹ sọ nǹkan mi. Àwọn eléyìí tó gbe wá fún mi yí o, kò yé mi. Bẹ́ẹ̀ni, kò yé mi.

Nǹkan tí mo fẹ́ràn lórí pízza ni cheese, ìyẹ̀n wàrà àti ẹran ata, àlùbọ́sà. Mo sì fẹ́ràn kí pízza mi kó kójíná dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wá ninu ọkọ̀ àti pé, àti pé ẹ̀ṣẹ̀ ni, riru òfin ni tí mi ò bá de ẹ̀mí náà sì mọ̀ pé fún, fún safety ara wa ni ó wà fún, so bẹ́ẹ̀ ni mo máa ń lò tí mo bá wá ninu ọkọ̀.

Kí ń tó lọ sùn, mo máa rí dájú pé mo, mi ò tẹ ẹran banuṣọrọ̀ mi fún ìṣẹ́jú, ìṣẹ́jú thirty minutes. Mo dẹ̀ má, mo má ń fọ eyín mi, mo dẹ̀ má ń ṣe, mo má ń fọ ojú mi, mo máa pa ojú, mo dẹ̀ má relax dáadáa.

Mo máa ń tọrọ àforíjì ni máa kọ́kọ́ sọ nǹkan tí mo ṣe máa fi ẹhúnú mi hàn pé àá, nǹkan báyìí tí mo ṣe inú mi ò dùn sí o. Mo dè fẹ́ tọrọ àforíjì lọ́wọ́ ẹni tí mo ṣẹ̀, màá si bé ẹni náà dáadáa. Màá wá gbaniyànjú pé mi ò ní ṣe íru ẹ̀ mọ́ irú nǹkan tí mo ṣe kò ní wáyé mọ́.

Kí ni jẹ́ àtúnlo? Àtúnlo bíbáwo? Kò yé mi o. Eléyìí náà kò yé mi. Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo, a bẹ́ẹ̀ni mo máa ń ṣe, mo máa ń lo, mo máa ń tún nǹkan lo. Mi kì í lo, nǹkan tó bá ṣe é tún lo, mo máa ń tún lo. Mo máa ń tún nǹkan lo bẹ́ẹ̀ ni.

Obinrin ni mí, musulumi de ni mí. Ile ni mo máa tí ń kírun, àmọ́ ní ọjọ́ jímọ̀ lẹ́ẹ̀kankan mo máa ń lọ sí ilé ìjọsìn. Mo máa ń lọ sí mọ́ṣáláṣí láti lọ kí ìran jímọ̀. Gbogbo ìjọsìn mi tó kún inú yàrá mi ni mo máa ti ń ṣe. To bá je je pé ìta ni mo wà, máa lọ sí.

Ní ọjọ́ ìbí mi, mo máa ń, inú mi máa ń dùn gan. Mo máa ń dá, mo lè dáná fún àwọn ọ̀rẹ́ mi, àwọn ọ̀rẹ́ mi dẹ máa mú, wọn máa fún mi ní ẹ̀bùn ọjọ́ ìbí. Èmi lè pósìtì mi sórí social media pé, à, ọ̀rẹ́ mi ṣe bẹ́ẹ̀de o, ó ń ṣe ọjọ́ ìbí o. Só bó mo ṣe máa ń ṣe ọjọ́ ìbí mi ni, mo máa dáná, mo máa check pa láwọn ọ̀rẹ́ mi.

Oúnjẹ ni mo fẹ́ràn kí ń máa fún àwọn ènìyàn. Oúnjẹ inú mi máa ń dùn tí mo bá lọ rí oúnjẹ fún àwọn ènìyàn. Oúnjẹ ni mo fẹ́ràn láti fi fún ẹbùn tàbí perfume ìyẹn tí wọ́n fi ń dà, lofindá, tí wọ́n fi ń dá ara èhèh tàbí kí n fún àwọn ènìyàn lé owó.

Bẹ́ẹ̀ni, mo nílò, mo, mo nífẹ̀ẹ́ ìpè gan. Mò dẹ máa ń ṣe ìpè fídíò náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àtàwọn ẹbí mi torí pé school ni mo wà. So, láti lè máa bá wọn sọ̀rọ̀ lóore kóore. Inú mi máa ń dùn tí mo bá ń rí àwọn ọ̀rẹ́ mi lórí fídíò.

Lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni òun, kí n ṣe gbogbo igbà, torí ẹm nọ́ọ̀sì ni mí, iṣẹ́ mi ò ní ṣe, ṣé tó lè jẹ́ ilé tó lè ṣe ṣé láti ilé, mo ní láti dé hospital kí n tó lè rí àwọn patients mi láti, láti lè fún wọn ní ìtọ́jú ẹ̀ẹ̀kọ̀ọ̀kan.

Rárá mi kì fín tùràrí torí mo kà á lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi pé tùràrí ò da fún, fún ẹm, airwaves wá kò da torí ẹ mi ò kí n fín tùràrí. À fi tí mo bá lọ lé nìkan tí àwọn òbí mi bá fín tùràrí síle, àmọ́ èmi lówo arà mi kì fín.

Mo ma nbá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohùn pẹ̀lẹ́, ohùn tí ó ní tó show pé ohùn tó fihàn pé mo, mo ní, mo, mo, mo rugbẹ́ wọn gẹ̀gẹ́ nínú ọkàn mi. Ohùn tí ó máa jẹ́ kí wọ́n padà wá bá mi ra nǹkan nígbà mi, mo máa fi ń ba.

Mi ò kí ń darí àwọn òṣìṣẹ́. Mo máa ń ṣe ètò bí a ṣe máa ṣiṣẹ́ papọ̀ ni kí nǹkan ta fẹ́ ṣe lè níyanjú. Tí a bá ti gba, tí a bá ti gba ètò láti àwọn ọwọ́ adarí wa, a máa ṣépọ̀ ni, a kì í darí ara wa.

Tí mo bá ń jáde lọ láàárọ̀ tí mo ṣẹ̀ṣẹ̀ múra tán, mo máa ń rí ara tí mo mú ṣeré. Tí mo bá dẹ̀ fẹ́ sùn lálẹ́ tí mo ń ṣe skin care mi, mo máa ń wojú àwòrán láti lè rí nǹkan tí mò ń ṣe sí ojú ara mi. So ẹ́ẹ̀mejì sí ẹ́ẹ̀mẹ́ta tí mo bá ń jáde, àmọ́ tí mo bá wà nlé, ó máa ń ju bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, ní ìgbà tó jù lọ mo máa ń dé ní àkókò, àmọ́ nígbà mí tí mo bá rí nǹkan tó di mí lọ́wọ́ díẹ̀ nílé, mo máa ń ṣe, mo máa ń pẹ́ dé àmọ́ mo máa ń gba gbogbo ohun kan tó bá wà lágbára mi láti dé ní àkókò ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni mo ti lu eti mí, àmọ́ eti tan ti lù fún mi ni láti ìgbà tí mo ti wa n kẹ́kẹ́ré náà ni. Mi ò lu imi mọ́. Mo fẹ́ lo mí àmọ́ ẹ̀rù ń bà mí. Mi ò, mi ò, mi ò tíì gbaradi fún, fún dídùn àti ìrora tó máa kóbá mi. So eti kan náà ni mo lu.

Àlá burúkú máa ń ṣẹlẹ̀ sí mi tí mo bá experience nǹkan ìpàjá wìrì àbí nǹkan tó bá mi ninú jẹ́. Tí mo bá rí pé à kín tó sùn lálẹ́ ọjọ́ kan, ǹkan burúkú kan ṣẹlẹ̀, abí mo gbọ́ ìròyìn kan tí kò, tí kò múnú mi dùn, tàbí mo bá wo horror movie, ẹhen, mo máa ní àlá burúkú. Àwọn nǹkan tó máa ń yẹ kí ní àlá burúkú nìyen.

Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe, mo máa ń play chess, mo máa ń play words, mo lè bá àwọn ọ̀rẹ́ mi ka kọrin papọ̀, mo lè play game on paper, mo lè play snake and ladder, sudoku oríṣìíríṣìí láti ṣàfi ní ẹ́m àkókò tó da. Mo ṣè, a máa ń sọ̀rọ̀, a máa ń ní debate lórí àwọn topic kọ̀ọ̀kan, àwọn nǹkan tí a máa ń fi ń gba ara wa ní ìmọ̀ràn oríṣìíríṣìí. Àwọn eré ìdárayá tí mo máa ń ṣe nìyẹn.

Ipàdé orí fóònù, mo ṣì prefer ká rírà lójúkorojú torí Nàìjíríà tí àwa yìí network ò dá, àgàgà school wà tí mo wà yìí LAUTECH network o dá rárá. So, ó máa ń jẹ́ kí ìpàdé orí fóònù sú yàn nígbà mi. Mo, máa mú pé kí a rírà lójúkorojú ju pé ká pàdé lórí fóònù lọ.